Báwo ni ose máa ń kí àwọn ènìyàn? Láti máa kí àwọn ènìyàn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ìyá máa ń ṣe eléyìí jẹ́ nǹkan tí ó tán àti pé ìyá yẹn ṣọ̀rí pé eyi ni nǹkan tó yẹ kí ọ̀dọ̀ akẹ́gbẹ́ rẹ̀ tó máa ṣe, nǹkan tí wọn máa ń ṣe. Àwọn ọ̀rẹ́ mi ni màá ṣe ni, àwọn ọ̀rẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ náà ní gbogbo ìgbà láti dára kí wọn tó gbà nǹkan tí wọn ni wọ́n láti ṣe.

Kí ni o máa ń mu? Ò rẹ́rìn. Àwọn nǹkan tó máa ń mú rẹ́rìn jẹ́ àwọn nǹkan tí gbogbo ọdọ ẹ̀wọ̀n lè wà nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn yí jẹ́ nǹkan tí ó dára. Ó jẹ́ àwọn nkan tí mọ́n fi máa ń rẹ́rìn. Láti máa rẹ́rìn, ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà tí ó jẹ́ kí ènìyàn máa ṣe nígbà gbogbo àti àyebasi sílẹ̀ nítorí pé nǹkan tí ó dára nìyẹn.

Irú orin wo ni o fẹ́ràn ń gbọ́? Orin tí mo fẹ́ràn ń gbọ́ gẹ́gẹ́ bí ènìyàn ni orin igbàgbọ́. Orin igbàgbọ́ jẹ́ orin kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dà nìfẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ orin kan tí ó dára. Ìdí niyen tí mo fi ní ìfẹ́ sí irú àwọn orin wọ̀nyí, wọ́n dà jẹ́ orin kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ń gbọ́ ní gbogbo ìgbà.

Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ ní irungbọ̀n wà gẹ́gẹ́ bí odomode okunrin nílẹ̀ Yorùbá. Ìdí yẹn tí mo fẹ́ ní irungbọ̀n, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn náà. Tẹ́lẹ̀ lè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ó dè yẹ kí èèyàn kí ọ́ ni naa sibesibe.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe náà. Nígbà tí ojo bá rọ, mo màá rí daju pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe. À mọ̀dé máa ń we nínú ilé nítorí pé mo jẹ́ èeyàn kan tí kò fẹ́ràn òtútù ìdí nìyẹn. Nítorí pé nígbà tí ojo bá ro, ínú ilé ni mo máa wà ní gbogbo ìgbà. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Ṣé o ní àìsàn ikórira sí oúnjẹ kan? Oúnjẹ kan tojé pé mo ní àìsài kórira sí ọ̀ni oúnjẹ tí ó je wipé kò ì ṣe oúnjẹ tí ó dára, ẹ̀ oúnjẹ mọ́ímọ́í, oúnjẹ yi nìkan ni mi ò fẹ́ran. O de jẹ oúnjẹ kan tí kò dára bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà láti máa jẹ ẹ́.

Ó lè ṣe pàtàkì kí èèyàn máa fún àwọn òṣìṣẹ́ lówó afikún nígbà tí àwọn bá ṣe iṣẹ́ tí ó pọ̀ ní gbogbo ìgbà náà sì mo lè jẹ́ ẹnìkan tí ó ṣe léyìí. Orúkọ inagíjẹ́ mi ni oje orúkọ kan tí mi ò ní. Níbo orúkọ ìnagíjé jẹ́ orúkọ kan tí kò dára tí èmi ò kí ó ní. Ìdí nìyẹn tí mo fi ní àwọn orúkọ wọ̀nyí.

Eleyi si jẹ́ ohun kan tí ó ṣe pàtàkì ní gbogbo ìgbàná àti ní ibi iṣẹ́ ní ọ̀rekore tí ayé rẹ̀ bá wà. Nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mi ní ibi iṣẹ́, mi nki le won kúrò ní ibi iṣẹ́ àmọ̀, mo máa ń fi ẹjọ́ wọn sun olórí iṣẹ́. Nítorí pé èléyì ni nkan tí ó tun ṣe pàtàkì tí ìmọ̀ lè ṣe láti fi gbé gbogbo àwọn nǹkan tí ìmọ̀ ṣe lọ síwájú.

Báwo ni aṣe máa ń yàn àwọn alábàṣiṣẹ́pọ̀? Àwọn alábàṣiṣẹ́pọ̀ jẹ àwọn ènìyàn tí wọ́n ṣe pàtàkì sí mi, ó dẹ́ jẹ́ àwọn ènìyàn tí mo fẹ́ràn náà, ìdí nìyí tí moṣe máa ń ríi dájú wípé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà ni nítorí pé nǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí èèyàn máa ṣe ní ìgbà gbogbo náà ni.

Kẹ́lé jẹ́ nǹkan tó yẹ kí ènìyàn má ṣe, ó dẹ dára jẹ́ nǹkan ti o dára ní gbogbo ìgbà náà kí ènìyàn máa rọrùn nípa rẹ̀. Mi ò ní ìrora kankan nígbà tí mo bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn nítorí pé mo jẹ́ ènìyàn tó ní akíkanjú, mo dẹ̀ máa n ṣẹ́ gbogbo àwọn nǹkan tí mo ní lo láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ẹ́léyi jẹ́ èléyì je nǹkan tó ṣe pàtàkì náà.

Ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Eléyìí wà nínú àwọn ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà. Nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dà dára kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Idí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí, tó je pé o wà nínú àwọn nnkan tí mo fẹ́ran gẹ gẹ. Bí ènìyàn náà ṣe. Mo dẹ̀ máa ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà tí àyè bá ṣe sílẹ̀ náà.

Eléyìí dẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà. Mo jẹ dẹ ènìyàn tí ìṣọdọ̀tun ọkàn wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn. Mo dẹ̀ máa ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà nígbà tí aye rẹ bá ṣe sílẹ̀ fún mi. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ṣe nígbà mi tí aye rẹ bá ṣi sílẹ̀ náà.

Eléyi dẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ìgbà náà kí ènìyàn kí ó má ṣe. Mo de máa ń ṣe idunadura ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti dáńkọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe nípasẹ̀ iwájú, nígedengbe dá pẹ̀lú àwọn oníbàárà àti àwọn ènìyàn mìíràn. Eléyi le jẹ́ nǹkan tí Ọ̀ dà to de sẹ pàtàkì láti máa ń ṣe ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ènìyàn àti ìgbà tí ayé rẹ̀ bá wà láti ṣẹ́ náà ṣe.

Ṣé o máa ń fi ipara sara? Ipara jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dà máa ń fi elé ipara nígbà gbogbo. Elé yìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan náà. Nítorí pé elé yìí wà lára àwọn nǹkan tó dára kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà láti rí ojú rere si. Mo dà máa ń fi ipara sara nígbà tí ààrùn rẹ bá ṣi ṣí lẹ̀ fún mi.

Eléyi jẹ́ ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ ǹkan tó dára tí ó le ṣe pàtàkì fún mi ná. Ojú mi lè dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé nígbà tí àwọn ènìyàn bá mi ṣòmo, màá rí ran dára lára láti rí gbogbo àwọn ǹkan tí wọ́n bá sọ. Elédè jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń ronu nípa rẹ̀ náà ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ ìpè tí mo máa ń gbà lọ́pọ̀lọpọ̀ nígbàtí mo bá wà ní ibi iṣẹ́ pẹ̀lú àwọn olólùfẹ́ náà dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Eléyi wà nínú àwọn nkankan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà náà, Nitoripe mo máa ń ṣe eléyi ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tó yẹ àti láti ri daju pe àwọn nkankan tí mo ń ṣe ó tẹ̀síwájú ní gidigidi náà tọ́ de jẹ́ ǹkan tí ó dára síi.

Báwo ni ó ṣe máa rántí àwọn ọ̀rọ̀ àṣìná rẹ. Àwọn ọ̀rọ̀ àṣìná mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì mo dé máa ń rí pé mó máa rántí àwọn èléyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo fẹ́ràn láti máa kọ àwọn ọ̀rọ̀ àṣìná mi sílẹ̀. Àwọn eléyi ní mó máa ń ṣe láti rí pè mọ́ rántí wọn ní gbogbo ìgbà náà. Ó dè jẹ́ ǹkan tí ó dára fún mi nígbà tí mo bá ṣe àwọn eléyìí ní gbogbo ìgbà.

Mo dé máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ìyẹ́ gidigidi náà sì ń. Mo dé máa ń gbáwó àwọn ènìyàn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ, torí pé ó wà nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún igi ẹgbẹ́ ènìyàn láti máa ṣe. Ọmọdé máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ̀nà ní gbogbo ìgbà. Eléyìí jẹ́ nǹkan tí ó dára tó dẹ́rẹ̀ kí ènìyàn kí ó máa ṣe.

Èso wo ni o fẹ́ràn jùlọ, èso tí mo fẹ́ràn jùlọ ni èso ápù. Èso ápù jẹ́ èso kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tó de fún àwọn ènìyàn láti máa jẹ ní gbogbo ìgbà náà. Nítorí pé èso yìí jẹ́ èso kan tó dára ní àgo ara ènìyàn tí wọ́n dẹ̀ máa ń lò láti fi ṣe àwọn oògùn kọ̀ọ̀kan náà, idi niyen tí mo fi máa ń jẹ àwọn èso yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà ní gbogbo ìgbà tí aye ẹ̀ bá wà fún mi.

Báwo ni o? Tábìlì iṣẹ́ rẹ ṣẹrẹ. Tábìlì iṣẹ́ mi jẹ́ nnkan tó ṣe pàtàkì ó de je nnkan tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo dẹ̀ maa ri daju pé máa ṣe eleyii ní ọ̀nà ti o tọ̀ àti ní ọ̀nà tó yẹ nítori pe ohun tó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí ni láti máa ṣe nǹkan. Mo dẹ̀ maa n se gbogbo àwọn iṣẹ tí mo nílò láti ṣe ní orí rẹ̀ náà. Tori pe jẹ́ nǹkan tó dára tó lè dúró lórí náà ṣi.

Eléyi wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà ṣibẹ̀. Mọ̀dẹ̀ ma n rí dájú pé mi ò kí ń ṣe eléyìí nígbà tí mo bá sun, tọ́ pé kí ènìyàn máa rọrùn nígbà tí ó bá sọnù jẹ́ ǹkan tí ó burú. Ìdí nìyẹn tó jẹ́ pé nígbà tí bàbá fẹ́ sun maa ri pé mo máa ṣe gbogbo àwọn ǹkan tí mo ní í ṣe ni, eléyi dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mọ̀dẹ ma rí pé mo ń ṣe ní dáadáa, náà sì ń.

Àwọn ojú òpo ayelujára wò ní ọwọ́. Ọju opo àyèlujara bíi orí Facebook, orí Instagram àti orí Twitter àwọn eléyi ni mo wà. Eléèdè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ wá ń ṣe ní gbogbo ìgbà náà láti fi ṣe òwú àwọn nǹkan tí mo rí, láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ àti láti dákó òwú àwọn nǹkan tí mo ṣe tẹ̀síwájú ní gidigidi. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà sì.

Ṣe máa n kọrin kẹlẹ? Láti máa kọrin kẹlẹ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Eleyi dẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ máa ń ṣe àwọn eléèyí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ, nitori pé ǹkan ti o dára tí ó dẹ yẹ kí ènìyàn kí ó máa ṣe ni. Mo dẹ máa ń ṣe éleyi nígbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀ náà láti ṣe irú àwọn eléèyí náà si.

Kí etí rẹ dára, etí mi dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé kí n má fi àwọn etí mi gbọ́ nǹkan tí àwọn ènìyàn bá ń sọ, ó lè jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Eléyi jẹ́ ǹkan tó dára, mo dè máa ń ṣe lẹ́yìn àti ìtọ́jú wọn ní gbogbo ìgbà náà. Nítorí pé nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe. Idí ni yen mo máa ń darí kí n máa ṣe gbogbo àwọn ilé ìná ti ó yẹ dáradára náà sí i.

Bawo ni ọṣọ máa rí ni akọ́kọ́ nígbà tí o bá wà nínú ilé? Nígbà tí mo bá wà nínú ilé, mo máa rí lò akọ́kọ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ. Ẹ̀leyì dẹ́ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, jù bọ́kọ̀ ìgbà náà. O jẹ́wí pé mo máa ṣe ẹ̀tò nǹkan ní kíkún. Ìdí ni yẹn tí mo fi máa ṣe àwọn èleyi láti ri pé ó gba nǹkan tí mo máa ṣe, ó gbèérọ́, ó dẹ dara sí náà.

Kí ni oúnjẹ tí o fẹ́ran? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó ṣe pàtàkì fún mi láti máa jẹ. Ó dẹ́ jẹ oúnjẹ kan tí ó máa ń fún mi ní okun àti agbára náà. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi, mo dẹ̀ máa fẹ́ràn eléyìí pẹ̀lú tí oúnjẹ kan máa ń fún mi ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ ní gbogbo ìgbà ódẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà sí.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ìpàdé mi lọ́sọ̀ọ̀sẹ̀ jẹ́ nǹkan tó ṣe patakí wọ́n de maa n ní eléyi ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tó ye. Ní nǹjẹ́ pé nǹkan tó ṣubú àti ó yẹ kí ènìyàn kí í, ọmọ Jèdí ni ṣùgbọ́n mo máa ń ṣe àwọn ọ̀rẹ́ mi. Eléyìí dẹ́ wá lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti ní ná, mo de maa n ṣe ìpade yen, mo de maa n níwọ̀n ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà ti ó sì yẹ. Nọ́mbà orílẹ̀

Ṣé o ti lọ sí Agọ rí? Àkọọ́jẹ̀ ẹbí kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn mú mi le tí lọ sí Agọ rí. Ó jẹ́ ibí kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ idi niyen tí mo ti fẹ́ràn láti máa lọ sí Agọ. Ǹjẹ́ nígbà tí mo wà ní kékeré tí àwọn òbí mi ń ṣòkò, màá lọ bá wọn ní Agọ. Ó jẹ́ ǹkan tí ó dára tí mo dá ní ìfẹ́ gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà láti gbọ́ ǹkan tí ó dára ni.

Ojọ́ wo ninú ọ̀ṣẹ̀ ni ó fẹ́ran? Ọjọ́ tí mo fẹ́ran ju ninú ọ̀ṣẹ̀ ni ọjọ́ ìsinmi. Ojo ìsinmi jẹ́ ọjọ́ kan ti mo fẹ́ran gege bí ènìyàn. Ó de jẹ́ ọjọ́ kan tí mo ní ìfẹ́ ṣe gidigidi eleyí jẹ́ ǹkan tí ó ṣe pataki simí gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè fẹ́ran ní ọjọ́ ìsinmi mo máa ń jí ní dédé àgogò mẹjọ́ ní àárọ̀ o de jẹ́ ǹkan tí ó ṣe pataki si mí gẹ́gẹ́ bí ènìyàn láti má ṣẹ̀ náà.

Eléyìí jẹ́ ǹkan tó ṣẹ̀ṣẹ̀ pàtàkì tó dára pẹ̀lú òun kí ó má ṣe rí ìdánimọ̀ nínú àwọn eré kan tí ẹkún fẹ́ràn tó pẹ̀lú ó máa ṣe ṣègbéyàá kan dáàjá àwọn ǹkan tó dára lọ́pọ̀lọpọ̀ ìdí rè tí ó máa ń ṣe àwọn eré ní gbogbo ìgbà náà síbẹ̀ ṣe eléyìí jẹ́ ǹkan tí ń óse pàtàkì tí mo dà máa ń ṣe ní gbogbo ìgbà tí àjọba ṣe ṣẹ́lẹ̀ láti ṣe irú àwọn eléyìí náà.

Ṣé o fẹ́ràn sí fífi ọṣẹ ọkọ̀? Láti sí fífi ọṣẹ ọkọ̀ jẹ́ nǹkan tí mo mọ̀, ṣe ó lè jẹ́ nǹkan tí mo ní ìfẹ́ sí. Eléyi jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì tí ó lè yára lọ́pọ̀lọpọ̀ nítorí pé láti máa ṣe elé, ìwà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ó dè jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe ní gidi gidí náà síi, ó lè wo òkè sí i náà.

Ṣé o ma ń ṣe ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ẹlòmíràn? Mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi ṣí ẹlòmíràn nítorí pé nǹkan tó dára tó dẹ̀ yẹ kí èèyàn kí ó máa ṣe ni. Gbogbo ìgbà náà ni ìdí nìyẹn tí mo fi ma ń ṣe àwọn eléyìí ní ọ̀nà tí ótọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ nà án, ṣùgbọ́n ó wà nínú àwọn nǹkan tí wọ́n máa ń fi nu ilé. Nígbà tí mo bá ṣe àwọn irú nǹkan bí eléyìí, ó lè jẹ́ nǹkan tó dára náà sì ni.

Mo máa rí dájú pé eléè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidi gidi si Aṣọ tuntun de jẹ aṣọ kan toje pe moni ni tí mo de máa ń lò ní gbogbo ìgbà náà láti gbé ọmọ sì orí àwọn nǹkan tí mo ní láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yé ṣe pé nǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà náà. Eleyi de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gigi gigi fún ènìyàn láti máa ṣẹ̀dá àsìrí rẹ̀

Ṣé o ti lọ sọ́dọ̀ rí? Látí lọ sọ́dọ̀ rí jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Òde wá ninu àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn mo dè máa ṣe eyí ní ona tí ọ̀tọ̀ àti ní oǹa tí oyè náà. Eléyi je nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ìdí nìyẹn tí mo fi ma n ridáju wipé mo máa ṣe gbogbo àwọn elèyí ní onà tí ọ̀tọ̀ àti ní onà tí ó sì yẹ náà si.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidi gan ní oríṣiríṣi ọ̀nà ní gbogbo ìgbà náà ṣe. Àwọn ọ̀rọ̀ Yorùbá bí i aṣọ amúlẹ̀ máa ń ra titun nígbà tí ilé ìwọ́n ní tẹ́lẹ̀ ti bá bàjẹ́ àbí nígbà tí kò bá ṣiṣẹ́ dáradára mọ́. Igbami mọ máa ń ra titun mí. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní ìgbà gbogbo náà síbẹ̀síbẹ̀sí.

Báwo ni ìbáṣepọ̀ ọ̀rọ̀ pẹ̀lú olórí iṣẹ́? Ìbáṣepọ̀ ọ̀rọ̀ pẹ̀lú olórí iṣẹ́ jẹ́ ǹkan tó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ níṣe ìgbálẹ̀ kí ọ̀nà màrùda kan máa ṣe gbogbo àwọn ilé ní ọ̀nà tó ọ́tọ́ àti ní ọ̀nà tó yà tí láti fi gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ tẹ̀síwájú náà. Kí ni ǹkan tí wọ́n fẹ́ máa ṣe àwọn ilé ìyàgbẹ́ àjọdáràn náà? Nítorí pé ǹkan tí ó ye tí ó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ jẹ́ kí èèyàn kí àwọn aṣẹ náà ní ìṣe bẹ́ẹ̀

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi jẹ àmì kan tí ó ṣe pàtàkì èyí, ń jẹ gbogbo ènìyàn. Láàdàbí nínú àwọn èyí tí mo fẹ́ràn náà, àwọn àmì ìràwọ̀ mo dẹ̀ wá lò ní oríṣiríṣi ọ̀nà náà. Nítorí pé nǹkan tí ó ṣe pàtàkì ó dọ̀tí láti mọ̀ pé ó ní kí ó dẹ̀ máa lò ní gbogbo ọ̀nà ni. Ǹjẹ́ èyí ni tí mo máa lò àwọn eléyìí.